Ọjọ́ wo ni nínú ọ̀sẹ̀ ni o fẹ́ràn jù? Gbogbo ọjọ́ ni mo fẹ́ràn, kò sí ọjọ́ kan tí mo yà sọ́tọ̀ tí mo fẹ́ràn jù. Tori pe gbogbo ọjọ́ ni ó ní ìbùkún àti nǹkan tó wà nínú ẹ̀. Gbogbo ọjọ́ ni mo dè fẹ́ràn jù.

Ṣé o fẹ́ràn wà nínú ooru àbí o fẹ́ràn láti máa wà nínú ooru àbí òru? Mi ò fẹ́ràn ooru tàbí òru. Mi mọ eyi teǹ sọ nínú ẹ̀. Boya òru ni ọ, boya ooru ni ọ. Cus ko si eyii tó dá nínú méjèèjì àti òru àti ooru.

Ṣé o fẹ́ràn pín oúnjẹ rẹ̀ tàbí ṣe o fẹ́ràn láti máa pín oúnjẹ rẹ̀ rárá àti rárá mi ò fẹ́ràn láti máa pín oúnjẹ mi ṣùgbọ́n tí mo bá rí ẹni tí ó ní dì tàbí kò ní oúnjẹ mo lè fún ẹni náà ṣùgbọ́n boya pé ká máa pín oúnjẹ rárá.

Báwo ni o ṣe máa ń dáàbò bo ayé ìkọ̀kọ̀ rẹ lórí Íńtánẹ́ẹ̀tì? Ehn, mo máa ń downloadù àwọn antivirus tí ó máa ń dáàbò bo àwọn ohun tí ó yẹ kó dáàbò bo lórí Íńtánẹ́ẹ̀tì. Antivirus ló máa ń protect àwọn ohun tí mo ní.

Kí ni o máa ń jẹ ní ọ̀sán? Mi ò ní ohun kan pàtó tàbí pàtàkì kan tí mo máa ń jẹ ní ọ̀sán. Kò sí ohun tí mi ò lè jẹ. Ẹ ni gbogbo nǹkan tí mo bá ti rí tí o bá dára, tó bá dẹ́wun mi ni mo máa rà tí mo máa jẹ àti tó bá jẹ́ ẹ jẹ́ pé mo wà nílé ni màá jẹ́.

Irú ìbọ̀sẹ̀ wo ni o fẹ́ràn wọ̀? Tàbí irú ìbọ̀sẹ̀ wo ni o fẹ́ràn láti máa wọ̀? Kò sí irú ìbọ̀sẹ̀ tí èmi ò fẹ́. Gbogbo ìbọ̀sẹ̀ pátápátá ni mo fẹ́ràn. Nítorí pé, gbogbo wọn ló ní irú iṣẹ́ tí wọ́n ń ṣe. Àwọn kan wà to ye pé wọ́n ń bo gbogbo ẹsẹ̀, àwọn kan wà to yẹ pé wọ́n ń bo ẹsẹ̀. Gbogbo wọn ló ní iṣẹ́ tiwọn.

Ibi wo ni o fẹ́ràn lọ jú? Ibi iṣẹ́ mi ni mo fẹ́ràn lọ jù. Ibi tí mo ti ń ṣiṣẹ́. Ibi iṣẹ́ mi, òun ni mo fẹ́ràn jù. Nítorí pé ibi tí mo ti ń rí owó àti tọ́jú ilé mi nìyen. So ibi iṣẹ́ mi ni mo fẹ́ràn lọ jù.